Nígbà wo ni o kenyìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi tí ọmọ akẹ́kọ̀ọ́, ìyàtọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ àti ẹni mìíràn tí wọ́n ti máa ń gbìyànjú láti lọ ka ìwé àbí láti lọ gba ìwé àbí láti lọ ya ìwé. Eléyìí tó sì jẹ́ wípé wọn a máa lò láti fi fún, fi ìmọ̀ kún ìmọ̀ àti fi ọgbọ́n kún ọgbọ́n àti fi òye kún òye. Èmi fẹ́ràn láti ẹ̀ ti máa kàwé ga nínú ohun tí mo fẹ́ràn jù. Tí wọ́n bá sọ wípé inú nté èèyàn máa ń ṣe àbí inú tó bá èèyàn lámu jù, lọ́dọ̀ tèmi, òun náà ni a ti máa ka ìwé. Torí ìwé, a máa ń mú yàn rí oríṣiríṣi ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti ohun tó lè ṣẹlẹ̀ síwájú. A sì máa ń mú yàn oríṣiríṣi ntàn èèyàn ọ̀ ti è lè rí, ntàn èèyàn kan ò ti è mọ̀. Ẹ̀yàn ó máa mọ̀ látara wípé èèyàn ń ka ìwé. Eléyìí tó jẹ́ wípé àwọn oríṣiríṣi èèyàn kọ́ nínú àwọn tó èèyàn mọ̀ ni àti àwọn tó èèyàn ò mọ̀, nínú àwọn tó rí wọ́n so èdè èèyàn ni àbí àwọn tí wọn ò so èdè èèyàn, nínú àwọn tó jẹ́ wípé wọ́n wà ní tòsí ni àbí àwọn tó wà ní ibi tó jìnà. Eléyìí tí yóò máa ń fún yàn ní òye, ọgbọ́n, ìmọ̀ lórí ìṣesí àwọn èèyàn kan àbí lórí ìgbé ayé àwọn èèyàn kan àbí lórí ọ̀rọ̀ àwọn èèyàn kan. Eléyìí èmi fi láìkíì, èmi máa kàwé dáadáa. Ǹjẹ́ ṣé mi wá kenyìn lọ sí ilé ìkàwé rí? Bẹ́ẹ̀ni, nígbà mìíràn tó bá jẹ́ wípé torí wípé èmi fẹ́ràn láti máa kàwé ní ọwọ́ iròọ́lẹ̀ máa lẹ̀, èmi a máa kenyìn nígbà mìíràn lọ sí ilé ìwé àbí lọ sí ilé ìkàwé. Eléyìí tó jẹ́ wípé èmi ti è fẹ́ràn láti máa dá lo kó má bá à jẹ́ wípé ẹni kankan yóò, yóò máa dí mi lọ́wọ́ àbí yóò ṣe dé, dé ìdènà fún mi nígbà kí, gbà tí mo bá fẹ́ kàwé. Eléyìí ni ó fi fi ọkàn mi balẹ̀ lórí ohun tí mo fẹ́ lọ kà àti ohun tí mo fẹ́ lọ ṣe ní ilé ìkàwé náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni bí èmi ṣe máa ń ṣe pẹ̀lú pé bí mo bá fẹ́ lọ kàwé àti wípé àwọn ọ̀nà tí mò ń máa ń tọ̀lẹ̀ lé nígbà tí mo bá fẹ́ lọ ka ìwé.